Hmm, ṣe mo ní aṣọ tuntun? Eh, ṣe mo lá aṣọ tuntun báyìí? Áà ní báyìí ò, mi ò ní aṣọ tuntun. Mi ò lá aṣọ tuntun báyìí àmọ́n, àwọn aṣọ kan wà tio jẹ́ wípé mi ò tíì wọ̀ wọ́n dáadáa báyẹn ná. Bíi tuntun náà ni màá pè, ṣọ̀rọ̀ mi yee yin? Tuntun náà ni màá pè torí pé mi ò tíì, mo tí wọ̀ báyẹn ná ni ṣáá, sé oyé. So mi ò lè pè é lé, mo lè sọ pé, aṣọ tuntun náà ni màá pè ṣáá. Bíi ẹ̀kan abẹ́ méjì náà ni mo ti wọ̀. Ẹbí ẹ̀kan abẹi eméjì náà ni mo ti wọ̀ rí. Irú aṣọ tuntun náà ni màá pè é báyẹn. Bọ̀ mi ò lá aṣọ tuntun tẹ́ pé mo lè jẹ́ ẹ́ já nínú lẹ́dà mi ò ní ìyẹn. Bọ̀ mo ṣì lé àwọn yìí tẹ́ kí mi ò tíì wọ̀ tipẹ́ tipẹ́ báyẹn ná. Bẹ́ẹ̀ ni. Ó jẹ́ láàrín àwọn aṣọ kan tẹ́ kí mo ni lé gan, bọ̀ mi ò lè pè wọ́n tuntun. Bọ̀ mi ò tie ti wọ̀ púpọ̀ rárá àti rárá. Ó dè ti pẹ́ tí mo ti ní wọ́n. Ó ti pẹ́ tí mo ti ní wọ́n gan-an but mi ò lè pè wọ́n tuntun torí pé ah, ó ti pẹ́ gan-an. Mi ò kí n wọ̀ wọ́n dáadáa. Báyìí a bí ẹ máa hun, mo ti wọ̀n nísinyìí tẹ́ tí mo lọ báyìí, bí i tó five months. Oṣù márùn-ún tí mo ti ní wọ́n báyìí. Bóyá emarun dè ni mo ṣe sẹ́ wọ̀ wọ́n báyẹn. So, mò ní lè pè wọ́n bóyá aṣọ tuntun náà. Bóyá aṣọ tuntun ni bóyá aṣọ tuntun ni kó. Bọ̀ mi ò lá aṣọ tuntun ṣáá.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Èè à, mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú respect ni. Torí, àwọn oníbàárà mi ni isin yìí, n gbúdọ̀, n gbúdọ̀ lọ ṣe ju ara mi lọ sí wọn. Won ni fe sanwó fún mi, s'oro mi ye yin so mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú respect. Màá pọ̀n wọ́n lé, màá pọ̀n wọ́n lé ara mi o ní bá wọn jagbe. Ti won ba n. Àwọn oníbàárà mii sì nii, wọ́n má ń go. Wọn ní mo ti won se n bá eeyan sọ̀rọ̀ bọ̀. Ẹ mo, as pé ẹ jẹ́ oníbàárà mi, ẹ fẹ́ gbé iṣẹ́ fún mi, mo fẹ́ bá yin ṣiṣẹ́ ṣá, màá mọ̀ fí wọn lé. Ní pe boya ẹ ṣe, ẹ se to bá se wu yín, oníbàárà mi ni ẹ jẹ́. Ọ̀rọ̀ mi ye yín. Torí mo má n ṣeré, àwọn ìgbà mí ní bi mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo má ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn tutu. Mi ò ní máa pariwo. Àwọn mii o máa pariwo, àwọn mii máa jo jagbe. Ti wọn á jagbe mo oluwa re. But kí, mi ò ní bá wọn pariwo torí mo mọ̀ pé, ẹ fẹ́ gbé iṣẹ́ fún mi ni. So àburo maa bá yín pariwo nísinyìí, e mọ̀ wo pé eléyii o lè ṣiṣẹ́, kò lè bá eeyan ṣiṣẹ́, ó ti má ń jagbe mo eeyàn ju tẹ ba, tẹ ba ṣe òwe lọ́tẹ ba ti bá yín ṣiṣẹ́, tẹ ti fẹ́ran iṣẹ́. Ba wùn yín ẹ máa ń sọ, bá wùn yín ẹ sọ, mo áà mo bá yín ṣiṣẹ́ ni. Ǹjẹ́ tí ó tún bá jẹ́ pé ń kín fi bá wọn pariwo padà ní bí bẹ́yàá, tẹ máa ṣì ṣiṣẹ́ nísìnyìí kí ẹ̀yin rí lára wọn ni "à mo fẹ́ran ẹ, àṣẹ taló bọ̀ ọ́n náà." Tẹ bá jẹ́ ẹ̀yán kan tó jẹ́ pé ẹ̀yán ti pariwo mọ́ pé ẹ̀ kóṣi kúrò nbi bíi kí ni ń kọ́ kí ni ká máa kọ́ ẹ náà. To bá jẹ́ pé mo ti pariwo mọ́ wọ́n nísinyìí, wọ́n ò ní fẹ́ san, wọ́n ò ní fẹ́ so fáwọn ọ̀rẹ́ wọn. Tẹ bi ìrọ̀rùn kí taló bá ẹ rán, wọ́n ò ní fẹ́ fún un. Ǹní wọ́n ò ní fẹ́ rí fá àwọn sí. Ṣé ọ̀rọ̀ mi ye yin? Ǹkan tó fà ni yẹn tó jẹ́ pé, mo fi man bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù, ní mo fi má ń bawon sọ̀rọ̀.